Uhm, ìran ìbọ̀sẹ̀ méjì ni mo fẹ́ràn láti máa wọ̀. Àkọ́kọ́ náà, mo fẹ́ràn àwọn ìbọ̀sẹ̀ pẹlẹbẹ, eléyìí tí kò kíni ra lára, tí kò kíni ènìyàn lára láti wọ̀. Ẹ̀kéjì, mo fẹ́ràn àwọn ìbọ̀sẹ̀ tí àwọn olóyìnbo ń pè ní shoe láti máa wọ̀ torí iṣẹ́ tí mò ń ṣe kò fàyè gbá láti máa wọ ìbọ̀sẹ̀ pẹlẹbẹ.

Oríṣiríṣi ẹ̀fọ́ ni mo fẹ́ràn. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, mo fẹ́ràn ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ úgú àti ẹ̀fọ́ gbúre. Irúfẹ́ àwọn ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ nìyẹn. Pàápàá tí wọ́n bá po irú ẹ̀fọ́ náà mọ́ ẹ̀gúsí, mo fẹ́ràn láti máa jẹ wọ́n gan.

Irúfẹ́ ẹni tí mo bá ṣẹ̀, òun ni ó sọ irú ọ̀nà tí màá gbà láti tọrọ àforíjìn lọ́wọ́ irú ènìyàn bẹ́ẹ̀. Àkọ́kọ́ náà, tó bá jẹ́ pé bàbá mi ni mo ṣẹ̀, n dọ̀bálẹ̀, n dọ̀bálẹ̀ gbàlàjà fún bàbá mi. N wàá sọ fún ọ pé kí wọn má bínu pé iru n tí mo ṣẹ̀ náà, ọmọdé ló ṣe mí tí mo fi ṣe nǹkan náà bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tá jọ jẹ́ ẹgbẹ́ ni mo ṣẹ̀, n lọ bá wọn sì sọ fún ọ̀rẹ́ mi, má bínu ohun tí mo ṣe fún ọ, n ò ní ṣe bẹ́ẹ̀ mọ́

Oríṣiríṣi àwọn aṣọ òuní mo fẹ́ràn láti máa wọ̀. Ṣùgbọ́n kí n kọ́kọ́ gbe láti ibi ankara, mo fẹ́ràn láti máa wọ àwọn aṣọ ankara dáradára. Pàápàá jùlọ eleyi tí olùránṣọ mi bá bá mi rán dáradára. Ẹ̀kẹjì, mo fẹ́ràn láti máa wọ lace. Ẹ̀kẹta, mo fẹ́ràn láti wọ àwọn aṣọ òyìnbó torí ibi iṣẹ́ mi tí mo máa ń wọ irú aṣọ òyìnbó lọ.

Rárá, mo fẹ́ràn láti máa jẹ ẹran dáradára o. Ka kọ́kọ́ gbe láti orí ẹran adìyẹ. Mo fẹ́ran ẹran adìyẹ dáadáa. Pàápàá tán bá ṣe ẹran adìẹ náà sínú ọbẹ̀ tó ní epo. Èkejì mo fẹ́ràn láti máa jẹ ẹran ewúrẹ́, ẹran àgbò, ẹran màlúù àti ẹran ògúnfe àti àwọn ẹran igbó, ẹran tán bá pani gbó. Mo fẹ́ràn láti máa jẹ irú àwọn ẹran bẹ́ẹ̀ bíi ẹran ọ̀yà, ẹran òkété.

Irúfẹ́ ohun tí mo fẹ́ ṣe òun ni ó sọ irú ibi tí màá ti rí àwọn èlò mi. Láàkọ́kọ́ náà ká sọ wípé mo fẹ́ kọ́ ilé, ibi tí mo ti le rí àwọn èlò ohun ilé òun ni pé màá lọ sí ọjà àwọn tí wọ́n ń ta èlò ilé, irú ọ̀dọ̀ wọn ni màá ti rí àwọn èlò láti tí màá lò láti fi kọ́ ilé. Ẹ̀kéjì inú rẹ̀ bóyá mo fẹ́ se oúnjẹ lọ́pọ̀ fún àwọn èèyàn léyìí tí àwọn olópò tí wọ́n máa ń pè tí wọ́n máa ń ṣe oúnjẹ púpọ̀ fún àwọn èèyàn. Màá lọ sí ọjà láti rí àwọn èlò mi tí màá lò láti fi pèsè oúnjẹ náà fún àwọn èèyàn ní púpọ̀ rẹpẹtẹ.

Ìpàdé orí fóònù. N̄ Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé orí fóònù, pàápàá jùlọ nínú ayé táa wà nísìínyi tó jẹ́ pé gbogbo ǹkan ọ̀la ǹ ṣe lórí íńtánẹ́ẹ̀tì. Mo lè ní èèyàn mi kan tó wà níí táa jọ́ ṣiṣẹ́ pọ̀, ṣùgbọ́n tí kò sí ní ilẹ̀ Nàìjíríà. Mi ò ní ọ̀nà kan tí a lè gbà láti ṣe ìpàdé papọ̀, ọ̀nà ǹí kà ṣe ìpàdé lórí fóònù. Mo sì máa ń ṣe ìpàdé orí fóònù dáradára pẹ̀lú àwọn èèyàn mi táa jọ́ ṣiṣẹ́ pọ̀ ṣùgbọ́n tí wọn ò súnmọ́ mi, tán wà níbi tí ó jìnnà.

A, lílu etí ní ìlú tí èmi ti wá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi ní ilẹ̀ Nàìjíríà, lílu etí fún ọmọ ọkùnrin ilẹ̀ Yorùbá kò dára rárá. Mi ò lu etí mi, ká ní wípé mo jẹ́ ọmọ obìnrin ni, lílu etí òun ló jẹ́ ohun tó ṣe pàtàkì fún ọmọ obìnrin ṣùgbọ́n jíjẹ ọmọ ọkùnrin tí mo jẹ́ kò fara, Yorùbá ò fara mọ kin lu etí. Ọmọ ọkùnrin tó bá lu etí ó túmọ̀ sí pé irú ọmọ bẹ́ẹ̀ kì í sọ ọmọlúwàbí kì í sì sọ ọmọ gidi.

Hmm, iye wákàtí tí mo máa ń lò láti wo ojú ìbòjú àbí ká pè ní tẹlifísàn, tí a bá ní ká ka gbogbo ẹ̀ papọ̀, yóò máa lọ bí i wákàtí mẹ́rin. Torí wípé mi ò kí sábà rí ààyè láti wo tẹlifísàn àbí ojú ìbòjú torí iṣẹ́ mi tí mò ń ṣe. Iye wákàtí tí mo ní kò ju wákàtí mẹ́rin lọ, pàápàá jùlọ tó bá ti di bí ọwọ́ rọ̀lẹ́ láti wo àwọn ìròyìn tó ń ṣẹlẹ̀ ní àgbáyé.

Oríṣìíríṣìí ọ̀nà òní mo máa ń fi gba ìyìn. Oríṣìíríṣìí ààyè ni mo sì ti lè gba ìyìn. Àkọ́kọ́ náà, ẹni tí ó bá fẹ́ yìn mí ò lè pè mí lójúkorojú tí ó sì yàn mí lórí iṣẹ́ takuntakun tí mo bá bá a ṣe. Ẹlẹ́ẹ̀kejì, ẹlòmíràn lè pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí a tún mọ̀ sí fóònù láti yìn mí lórí nǹkan tí mo bá ṣe tó dun mọ́ ìru ẹni bẹ́ẹ̀.

Ẹ̀ bẹ́ẹ̀ni, mo lè sọ pé mo máa ń fi aṣọ ìbora bo ara ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà oun ni mo máa ń fi aṣọ ìbora bo ara. Nínú àsìkò òtútù, ó ṣe dandan fún mi láti fi aṣọ ìbora bo ara mi ṣùgbọ́n tó bá bọ́ sínú àsìkò ooru mi ò kí fi aṣọ ìbora bo ara, màá yán ara sílẹ̀ bẹ́ẹ̀ ni màá fi sùn. Pátákélé, pátákélébé ni ó kù tí màá wọ sùn.

A, ọ̀nà tí mo máa ń gba ran àwọn ènìyàn lọ́wọ́ ó pé oríṣìíríṣìí. Àkọ́kọ́ ná, tí mo bá rí ẹni tí ó ní tómi tó sì need itọrọ àánú, mo lè ran irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ pé màá fún irú ẹni bẹ́ẹ̀ ní owó láti lọ fi tún ara rẹ̀ ṣe àbí láti lọ fi jẹun. Ọ̀nà àkọ́kọ́ tí mo lè gba ran ènìyàn lọ́wọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere, tí mo bá rí àgbàlagbà tí ó ń lọ, tó gbé ẹrù lọ sí ibìkan, ẹ̀tọ́ mi ni kí n gbà lọ́wọ́ àgbàlagbà náà kí n sì bá gbe dé ibi tí ó ń lọ. Eleyii ló ń jú, ló ń tùmọ̀ sí wípé ọmọlúwàbí ń bẹ lára mi.

Hmm ojú òpó ayélujára tí mo wà gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ yé, mo wà lórí ojú, ojú òpó ayélujára bíi Facebooku, ojú òpó ayélujára WhatsAppu àti TikToki àti Snapchati. Ojú àwọn, àwọn ojú òpó ayélujára tí mo wà òun ni eléyìí. Ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ ojú òpó ayélujára, òun tún ni àwọn, òun ni ohun èlò tó wà nínú fóònù mi tí mo máa ń fi ń pe irú àwọn tó bá jìnà sí mi gẹ́gẹ́ bí àwọn ah cardi táa ń pè ní MTNi, Glo àti Airteli. Àwọn tí mò ń lò, àwọn ojú òpó ayélujára eléyi tí mò ń tún lò náà ni.

Oríṣiríṣi eré ìdárayá òun ni mo fẹ́ràn. Ṣùgbọ́n lákọ̀kọ́ mo fẹ́ràn eré orí ìtàgé gẹ́gẹ́ bí eré ìdárayá àkọ́kọ́ tí mo fẹ́ràn. Ẹ̀lẹ́ẹ̀kejì, mo fẹ́ràn eré bọ́ọ̀lù dáradára láti lọ mọ wo bọ́ọ̀lù. Mo fẹ́ràn òun náà gẹ́gẹ́ bí eré ìdárayá. Ẹ̀kẹẹ̀ta tó jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn, òun ni kí n mọ gbọ́ àwọn orin takasùfi àbí bí i orin Fuji.

Bẹ́ẹ̀ni, ní ìgbà kan rí mo ti máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud. Ṣùgbọ́n ó tó ìgbà kan tí mo rí wípé mi ò rántí kọ́kọ́rọ́ tí mo fi ń sí ímélì mi mọ́, èyí ló fàá tí mi ò fi fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud. Ṣùgbọ́n láti ìsẹ́yìn lọ, ó wù mí láti máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud.

Bẹ́ẹ̀ni, lára ohun tí mo fẹ́ràn jù, òhun ni kí n máa dé ibi ìjókòó àbí ibi ìpàdé mi ní àkókò. Mo fẹ́ràn láti dé gbogbo ibi tí mò ń bá lọ ní àkókò torí wípé ẹni tí ò bá fi àkókò ṣòfò, òní àwọn èèyàn ó mọ̀ pọ́n lé. Mo fẹ́ràn láti máa dé tètè dé gbogbo ibi tí mo bá ń lọ, kí n sì mọ tètè dé bẹ̀ ní àkókò tí wọ́n bá sọ pé ká dé bẹ̀

Ìbéèrè yìí ó lágbára fún mi díẹ̀ torí wípé àsìkò iṣẹ́ wà, àsìkò tí màá sì pàkíesì sí ìgbésí ayé mi náà ó wà. Méjèèjì kò ì kí di ra wọn lọ́wọ́ torí mo ní àsìkò fún àsìkò iṣẹ, màá sì fi àsìkò iṣẹ fún àsìkò iṣẹ. Àsìkò tó bá yẹ kí n pa kíesì àbí ó bá yẹ kí mo jútó ilé ayé mi, màá mójútó. Ká sọ pé ní irú bíi òpin ọ̀sẹ̀, àsìkò ìgbà náà ni mo máa ń mójútó ìgbésí ayé mi dáradára. Màá dúró pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi, gbogbo wa ó jọ wa pọ̀, a jẹun pọ̀, a sì jọ dunnu papọ̀.

Bẹ́ẹ̀ni o, ìgbà méjì òun ni mo máa ń fọ eyín mi ní ojojúmọ́ ṣùgbọ́n ò kí i ṣe gbogbo ìgbà ni mo máa ń fọ lẹ̀ méjì. Ìgbà mí lè, ó lè wá nígbà mìí tó jẹ́ pé ẹ̀ẹ̀kan òun ni máa fọ eyín mi ṣùgbọ́n léle eyi tó pọ̀ jù ẹ́ẹ̀mẹ́jì ni mo máa ń fọ eyín mi lójúmọ́, láàárọ̀ àti lálẹ́ tí n bá fẹ́ lọ sùn.

Ọmọ kékeré ni mo jẹ́ ní ibi iṣẹ́, mi ò tì tó máa darí àwọn òṣìṣẹ́ ṣùgbọ́n mo ń gbìyànjú láti dé ibi gíga nínú iṣẹ́ mi. Tí n bá dé ibi gíga bí mo ṣe lè mọ darí àwọn òṣìṣẹ́ mi ni pé, máa darí wọn pẹ̀lú sùúrù, màá sì darí wọn pẹ̀lú ìgbìyànjú, màá sì darí wọn pẹ̀lú láti máa fún wọn ní ohun tó yẹ kí wọ́n ṣe dára, dára bó ṣe yẹ kí wọ́n ṣe nǹkan àti bí kò ṣe yẹ kí wọ́n ṣe.

Eh, mi ò mọ̀ bí mo ṣe lè ṣe òdì wọ́n bí mo ṣe ga tó. Ṣùgbọ́n nígbà tí mo ṣe òdì wọ́n rẹ̀ sẹ́yìn, mi kò rántí iye ibi tí mo ga tó. Mi kò rántí wíwọ̀n iye tí mo ga tó ní ìgbà náà. Bí mo ṣe wà báyìí, mi ò mọ̀ déédé ibi tí mo ga tó.

Àwọn ohun tó máa ń mú mi rẹ́rìn ó pò. Tí inú mi bá ndùn, mo máa ń rẹ́rìn. Inú dúdún, ó máa ń mú mi rẹ́rìn. Àkọ́kọ́ nìyẹn. Elẹ́ẹ̀kejì, àwọn adérìn pòṣónú. Bóyá mo wo adérìn pòṣónú kan ní orí tẹlifíṣàn ni àbí ní orí Íńtánẹ́ẹ̀tì, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ náà ó máa ń mú mi rẹ́rìn.

Rárá, èmi kò ì ṣe ẹni tó fẹ́ràn orin púpọ̀. Ìgbà tí mo ti lọ síbi orin kẹ́yìn nísìyín, yóò ti máa lọ síbi ọdún kan sí ọdún méjì. Ìgbà tí mo sì wà ní ilé ẹ̀kọ́, oun ni ìgbà tí mo lọ síbi orin kẹ́yìn. O ti pẹ́ gidigidi tí mo ti lọ síbi orin torí mi ò fi tara tara fẹ́ràn orin.

Aah! Bẹ́ẹ̀ni, mo ti dúró kóda kọ̀ ìkí n ṣẹ́ ọjọ́ kan, ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ sí mi ní gbogbo ìgbà tí màá dúró bí ọjọ́ kan àbí ọjọ́ méjì láìṣẹ́ pé mo lo ẹ̀rọ ayárabíàṣá. Eléyìí máa ń ṣẹlẹ̀ nígbà tí kò bá sí ààh, bátìrì àbí iná ní orí ẹ̀rọ ayárabíàṣá mi, àbí tí ẹ̀rọ ayárabíàṣá mi bá bàjẹ́, mo lè máa rìlò fún bí ọjọ́ kan àbí ọjọ́ méjì tí màá fi tún ṣe.

Ilé oúnjẹ mí o kífì taratara jẹ oúnjẹ ní ìta, yàtọ̀ sí oúnjẹ tí èmi gangan fúnra mi bá ṣe fúnra mi nínú ilé. Mo ti lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn nísìínyi, yóò mọ̀ tó bí oṣù mẹ́fa sọ́ṣù méje àbọ́ oṣù mẹ́jọ̀ sẹ́yìn ni mo ti dé ilé oúnjẹ kẹ́yìn torí mo fẹ́ràn láti máa dá iná àbí oúnjẹ tí máa bá jẹ fún ara mi.

Bẹ́ẹ̀ni, gbogbo ìgbàkígbà tí mo bá wà ní inú ọkọ̀, yálà iwájú ọkọ̀ ni mo wà ní àbí ẹ̀yìn ọkọ̀ ni mo wà, mo fẹ́ràn láti máa di ọjà ààbò ní gbogbo ìgbà tí mo bá wà nínú ọkọ̀ torí ọjà ààbò yìí òun ló máa ń, òun ló máa ń rani lọ́wọ́ nígbà tí èèyàn bá ní bóyá ìjàmbá ọkọ̀, òun ni òní jẹ́ kí ìjàmbá náà kó pọ̀ púpọ̀ àbí kó ṣe nilé ṣe púpọ̀

Hmm, oṣù mẹ́rin mẹ́rin òun ní mo máa lọ n rí dókítà mi. So inú oṣù tuntun mi ta wà yìí, òní ó jẹ́ oṣù kẹta tí mo ti lọ rí dókítà mi gbẹ̀yìn. So ta bá wòó sùn ta sì wo dáadáa ìgbà tí ó bá fi di oṣù tí ń bọ̀, ó yẹ kí n tún lọ rí dókítà mi. Lárín oṣù mẹ́rin mẹ́rin òní mo máa lọ rí dókítà mi.

Ijó jíjó? À, mo fẹ́ràn ijó jíjó dáradára. Pápa jùlọ, bóyá ní ìgbà tí inú mi bá ń dùn lọ́wọ́, mo fẹ́ràn láti máa jó àbí ní ìgbà mìíràn tí mo bá kán joko tí gbogbo nǹkan fẹ́ máa sú mi. So mo lè, mo lè máa gbọ́ orin lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, fóònù mi tí màá sì máa jó sí. Àbí ta bá ní ìnáwó àbí ta bá ní ayẹyẹ, mo fẹ́ràn láti máa jó ní òde ayẹyẹ.

Hmm, ìhànn síṣètò owó isẹ mi, ohun tí ó pò fún mi gidi ni o. Torí tí owó isẹ mi bá wọlé lẹ́yìn oṣù tí wọ́n bá san owó isẹ mi, nínú owó isẹ náà oun ni màá ti ra oúnjẹ sílé. Nínú owó isẹ́ náà oun ni màá tún fi san àwọn gbèsè kan tí n bá ti jẹ kalẹ̀ sẹ́yìn. Nínú owó isẹ yì kan náà oun náà ni màá ti máa mú tí màá fi máa ra epo sí ọ̀kadà tí mò ń gbé lọ ibi isẹ lójoojúmọ́ tí wọ́n ó tun fi san owó isẹ mi.

Àwọn nǹkan tí mo máa ń gbádùn, àwọn nǹkan tí ó pọ̀ ni. Mo máa ń gbádùn kí ń máa jáde lọ káàkiri dé ibi tí mo bá dé rí. Mo sì fẹ́ràn kí ń máa ka ìwé, mo máa ń gbádùn kí ń máa ka ìwé náà. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ràn kí ń máa gbọ́ orin, iyẹn náà máa ń dùn mọ́ mi kí ń máa gbọ́ orin. Bẹ́ẹ̀ sì tún ni mo fẹ́ràn kí ń máa wà pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àti ẹ̀rọ ayárabíàṣá mi àti mo sì fẹ́ràn, mo máa ń gbádùn àwọn adérìn pòṣónú kí ń máa wo àwọn adérìn pòṣónú.

Mi ò tíì máa lo ọkọ̀, ṣùgbọ́n mo ní ọ̀kadà tata púpọ̀ tí mò ń gùn. Nínú ọ̀kadà tata púpọ̀ yìí, àárín ọjọ́ méjì méjì síra wọn ni mo máa ń ra epo sí ọ̀kadà tata púpọ̀ mi. Ṣùgbọ́n o, mo ní ọkọ̀ ẹ̀gbọ́n mi àtọkọ̀ bàbá mi tí mo mọ̀ ń gbé jáde. Láàárín ọjọ́, ọjọ́ mẹ́ta àbi ọjọ́ márùn-ún síra wọn làá máa ń ra epo sí inú ọkọ̀ bàbá mi àti ọkọ̀ ẹ̀gbọ́n mi.

Ah, ní ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, èyí hun fòọ̀nu mi. Ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ ra, bátìrì rẹ̀ ó máa ń dúró bíi ọjọ́ kan àtàbọ̀ àbọ̀ ọjọ́ méjì kó tó di pé yóò kú ráuráu. Ṣùgbọ́n ní ìsinsìnyí tí mò tí ń lò ó bíi ọdún méjì àbí bíi ọdún mẹ́ta, eeh, bátìrì mi náà ó ti ń wá lẹ̀. Láàárín ọjọ́ kan òun ní mo fi ń lo bátìrì mi. Lá-- bátìrì mi máa ń dúró láàrín ọjọ́ kan àbí ọjọ́ kan àti àbọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́, pàápàá jùlọ tí mo bá wà láàárín ọ̀pọ̀ èrò tí mi ò sì fẹ́ kí àwọn èèyàn kí wọ́n gbọ́, kí àwọn ero máa gbọ́ ohun tí mò ń kọ, mo máa ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ tó jẹ́ pé èmi nìkan àbí ẹni tó bá kàn rora súnmọ́ mi nìkan yóò mọ̀ gbọ́ orin tí mò ń kọ láìṣe pé mo n pariwo síta láti máa fi tèmi dá mú àwọn yòókù.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí, ohùn ni pé nígbà tí mo wà níbí ọmọ ọdún méjìlá, bẹ́ẹ̀ni, ìgbà tí mo wà bí ọmọ ọdún méjìlá, èmi àti àwọn akẹgbẹ́ mi ta jọ wà ní àdúgbò. A jọ máa ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, a máa ń gbá àkìrí ní ìgbà náà. Ṣùgbọ́n ní ìgbà náà, a wá jọ lọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní àdúgbò wa náà láti lọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn ọmọ àdúgbò kó ra wa jọ. A wá lọ bá àwọn ọmọ àdúgbò imi gbà, èmi ni mo wá, èmi mo múlé fún wọn gẹ́gẹ́ bí kípà wọn, èmi ni mo múlé fún wọn tí mo ń mú bọ́ọ̀lù. Àmọ́, àwa lápádà gbégbá orókè níbi bọ́ọ̀lù ta lọ gbá.

Ohun nǹkan méjì ni mo máa ń dúró ṣe tí mo bá ń dúró de nǹkan àbí tí mo bá ń dúró de èèyàn tí mo rántí dára dára. Àkọ́kọ́ ná, tí mo bá ń dúró de nǹkan, mo lè mọ tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àbí kí mọ tẹ ẹ̀rọ ayára bí àṣá mi. Tí mo bá sì ń dúró de èèyàn, mo lè mọ gbọ́ orin fúnra lára à mi àbí kí èmi gangan fúnra ra à mi mọ kọ orin síra mi létí.

Ah! Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ọmọ Yorùbá rere, kò tí fẹ́ ṣe ọmọ Yorùbá tí ò fẹ́ràn oúnjẹ tó ní ata. Èmi-- gan gan, mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Páápàá jùlọ, but káta náà kó mọ́ pọ̀jù. Táta bá ti pọ̀ jù, mi ò fẹ́ràn rẹ̀, Ṣùgbọ́n táta náà bá rọra taa, rẹ́súrẹ́sú, mo fẹ́ràn kí ọbẹ̀ kó ní ata àbí kí oúnjẹ alásẹpọ̀ mi kó ní ata.

A bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ṣe ń pa ẹja dáadáa pẹ̀lú ọ̀nà méjì. Oun ni mo mọ́ tan fí ń pa ẹja. Àkọ́kọ́, a lè fi ìwọ, igi tẹ́ẹ́rẹ́ pẹ̀lú okùn àti nǹkan tí a ń pè ní ikọ̀, tí olóyìnbo ń pè ní hook, a lè fi sí ẹnu ìwọ̀ náà. Á wa fi nǹkan tí a ń pè ní idẹ gẹ́gẹ́ bí ekòló, a ti bọ ẹnu ikọ̀ náà. Á wá ju sodo. Eyan lè fi pa ẹja. Ọ̀nà kejì tí ẹ̀yàn lè fi pa ẹja ni kí ẹ̀yàn dẹdẹ ẹja pẹ̀lú kankéré, à, pẹ̀lú, à, tó lóyìnbó ń pè ní trap àbí nǹkan bíi aṣẹ, ẹ̀yàn lè fi iyun naa, ẹ̀yàn lè fi'yun náà, ẹ̀yàn lè fi kó ẹja ní odò.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pe àwọn oníbàárà mi tuntun torí oníbàárà mi tuntun, ó lè ro lọ́jọ́ kan kó sọ pé òun tún fẹ́ lọ bá ẹlòmí ràn kàná sùgbọ́n láti mú oníbàárà tuntun náà mọ́lẹ̀, mo máa ń pè wọ́n lóòrèkóòrè láti fi le mọ̀ pé wọ́n ṣì wà pẹ̀lú mi. Tí mo bá sì ní àwọn nǹkan mi tí mo fẹ́ bèrè lọ́wọ́ oníbàárà mi náà, mo máa ń pè wọ́n láti bèrè nǹkan tí mo bá fẹ́ bèrè.

Àwọn àjọ̀dún tí mo fẹ́ràn ó pọ̀ dáradára. Àkọ́kọ́ náà, mo fẹ́ràn àjọ̀dún ọdún Jímọ̀, ọjọ́ Jímọ̀, mo fẹ́ràn àjọ̀dún ọjọ́ náà. Àjọ̀dún ọdún ileya, mo fẹ́ràn àjọ̀dún eyìún náà. Mo sì fẹ́ràn àjọ̀dún ìtúnu àwẹ̀. Àwọn àjọ̀dún mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ràn jùlọ nínú gbogbo àjọ̀dún náà nìyẹn. Àjọ̀dún bóyá a ń sọ ọmọ lórúkọ, mo fẹ́ràn eyìún náà. Àjọ̀dún ìgbéyàwó, mo fẹ́ràn àwọn yẹn náà.

Mi ò le sọ pé mo fẹ́ràn láti máa lo ọ̀pá ìfàmúrá àbí mi ò fẹ́ràn rẹ̀. Tí mo bá fẹ́ mu ohun mímu kan, tí ọ̀pá ìfàmúrá bá wà n tòsí, màá lòó. Ṣùgbọ́n tí kò bá sí ní tòsí, mi ò ní lòó. Mi ò le sọ pé mo fẹ́ràn rẹ̀ gan an bẹ́ẹ̀. Tí ó bá wà, màá lòó, tí ò bá sí, mi ò ní lòó.

Àwọn ọ̀nà tí mo máa ń gbà yàn àwọn alábáṣepọ̀ mi ó pín sí oríṣìíríṣìí. Àkọ́kọ́ ná, màá wo alábáṣepọ̀ ná, ǹjẹ́ ọjọ́ orí rẹ̀ àti ọjọ́ orí mi ǹjẹ́ ó sún mọ́ra wọn? Ǹjẹ́ ẹni tí ọ̀rọ̀ máa n tètè ń yé ni ẹni tí mo fẹ́ bá ṣepọ̀? Kin torí pé mo bá iru ẹni bẹ́ẹ̀ ṣepọ̀, àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́èkejì, irú ẹ̀sìn wo ni ẹni tí mo fẹ́ bá ṣepọ̀ irú ẹ̀sìn wo ni ó ń sìn? Ṣé ohun tí èmi àti rẹ̀ ń bá ń sọ ṣé yóò máa jọra wọn? Àbí èmi ó máa wu irú, òhun máa wu ìrù?

Ó ti tó bí ọdún márùn-ún àbí ká sọ pé ọdún mẹ́rin sẹ́yìn tí mo ti lọ sí ilé ìkàwé gbẹ̀yìn. Torí tabá ní ká wò ó sáà ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, ìgbà náà ni mo lọ sí ilé ìkàwé àbí yàrá ìkàwé gbẹ̀yìn. O ti pẹ́ díẹ̀ tí mo ti lọ sí ilé ìkàwé.

Àkókò nínú ọjọ́ tí mo fẹ́ràn jù òun ni àkókò àárọ̀ kùtùkùtù tí mo bá ṣẹ̀ṣẹ̀ jí nítorí wípé ní ìgbà náà ara mi yóò jí pépé má sì wà ní ipò ẹni tó ṣetán láti ṣe iṣẹ́ ṣùgbọ́n tó bá ti ń di bí àsìkò ọ̀sán yóò ti máa ń rẹ ìjà mi ó sì ti máa ń rẹ ara tó bá ti ń di bí ìrọ̀lẹ́ kí èèyàn sìnmi ò ní òkú. Àkókò àárọ̀ òun ni mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pa àwọn fáìlì mi pamọ́. Pàápàá jùlọ àwọn fáìlì tó bá ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ mi àbá àwọn fáìlì tó bá ní ṣe pẹ̀lú iṣẹ́ mi. Ó yá ọ̀gá mi bẹ̀ mí níṣẹ́ tó sì jọmọ́ kí n fi àwọn irú nkan náà pamọ́ sínú fáìlì. O gbọdọ̀ fi irú àwọn fáìlì náà pamọ́ dáradára torí ìgbà tí ọ̀gá mi bá fẹ́ bèrè rẹ̀ tí o fẹ́ lò, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ dára.

Ọ̀nà kan gbòógì tó sì fara hàn dáadáa tí mo máa ń lò láti pàrọ̀ ọkàn mi nígbà tí iṣẹ́ bá pọ̀jù fún mi, òun ni wípé màá kúrò níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà. Èmi nìkan ó wà, dájò kó máa sinmi. Tí n bá sinmi, màá rí bí i paro ọkàn mi ní ìgbà náà, àbí tí n bá rí nǹkan bí omi tútù, màá mú i sì ní ìgbà náà.

Èmi ò mọ̀ nípa àmì ìràwọ̀. Díẹ̀ ni mo lè sọ nípa àmì ìràwọ̀. Pẹ̀lú ìdí èyí, mi ò mọ̀ ǹkankan nípa àmì ìràwọ̀ mi, ṣùgbọ́n tín bá rí ẹni tí ó kọ́ mi nípa bó ṣe ń wo àmì ìràwọ̀, mo lè mọ irú àmì ìràwọ̀ tí èmi náà jẹ́.

Eh, ọ̀nà méjì ni mo lè gbà kọju ìdènà ọkọ̀. Tí mo bá ń lọ, tí mo bá há sí àárín ìdènà ọkọ̀, màá nídìí láti ṣe sùúrù tí ọ̀nà yóò fi fúyẹ́ tí gbogbo ọkọ̀ ó fi mọ́ lọ. Ọ̀nà àkọ́kọ́ tí mo máa ń gbà láti fi dènà láti fi kọju ìdènà ọkọ̀ nìyẹn. Ọ̀nà èkejì ni wípé tí bá tí ń ti bá ti wọ wájú sàá tí mo rí pé ìdènà ọkọ̀ ti fẹ́ ṣẹlẹ̀, màá wa ọ̀nà mi gbà, ọ̀nà mi tí ó ja síbi tí mo bá ń lọ.

Ibi tí mò ń bá ìrù ìrìnàjò tí mo bá fẹ́ rìn, ọ̀hún ni ó ṣe atọ́nà ìrù àkópọ̀ tí màá kó fún ìrù ìrìnàjò náà. Làkọ̀kọ̀ náà, tó bá jẹ́ pé iru ìrìnàjò tí mò ń bá lọ kò lè gbà mí ju ọjọ́ méjì àbi ọjọ́ mẹ́ta lọ, à ìpọ̀nsẹ́yìn kélébè ọ̀hún ni màá kó àwọn aṣọ mi àti àwọn ẹrù mi, ibẹ̀ ni màá kó si sí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìrìnàjò ọlọ́jọ́ pípẹ́, eleyii tá ń pè ní à ìkó aṣọ sí ńlá ńlá, ọ̀hún ni màá lò láti kó àwọn ẹrù mi sí.

Hmm, oríṣìíríṣìí ọ̀nà, òun ni èrò tuntun máa ń wá sí èmi lọ́kàn. Ìgbà mìíràn rí, mo kàn lè dáàjòkó kí n máa wòye sí ayé, kí n máa rò ó nípa ayé. Nírú bẹ̀e, èrò tuntun lè wá sí mi lọ́kàn. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́èkejì nínú rẹ̀, mo lè máa bá ènìyàn sọ̀rọ̀, bóyá níbi tá a ti ń fọ̀rọ̀ jọ mi torí ọ̀rọ̀, èrò mi, èrò tuntun mi tún lè wá sí mi lọ́kàn. Àbí tí mo bá rí nǹkan kàyé fìyì, bóyá nǹkan tó jọ mí lójú, èrò tuntun ó lè wá sí mi lọ́kàn. Ti ba ri ohun to dun mi ninu naa. Ero tuntun naa tun le wa mi lokan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n àwọn sọfitíwìẹ̀ mi. Sọfitíwìẹ̀, pàápàá jùlọ titi ẹ̀rọ ayárabíàṣá mi. Gbogbo ìgbàkígbà tí wọ́n bá ní kí n ṣe ìmúdójúìwọ̀n, òun ni mò máa ń ṣe. Bẹ́ẹ̀ ṣì ni àwọn ìmúdójúìwọ̀n sọfitíwìẹ̀ tó wà lórí fóònù mi náà. Mo máa ń ṣe ìmúdójúìwọ̀n wọn ní àkókò tó bá ní kí n ṣe wọ́n.

Gẹ́gẹ́ bí ọmọ Mùsùlùmí, iye gba ti mo máa ń fọwọ́ ní ojúmọ́ mi ò lè kà ó. Ṣùgbọ́n ká kọ́kọ́ gbé e ná. Gbogbo ìgbàkígbà tí m bá fẹ́ kí irun, òun ni mo máa ń fọ ọwọ́ mi. Tá bá fẹ́ kí irun àárọ̀ eléyìí tí à ń pè ní irun àsùbá, màá fọ ọwọ́ mi, irun àyílá, màá fọ ọwọ́ mi, irun ago mẹ́rin, àlàsárí, màá fọ ọwọ́ mi, irun mọ́ńgárùbì, irun ìrọ̀lẹ́, màá fọ ọwọ́ mi, irun alẹ́, màá fọ ọwọ́ mi. Gbogbo ìgbàkígbà, òun ni èmi máa ń fọ ọwọ́ gẹ́gẹ́ bí ọmọ Mùsùlùmí.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀, pàápàá jùlọ ní ìgbà tí òṣùpá bá wà ní ìta. Boyá bí òṣùpá ọjọ́ kẹtàlá, ọjọ́ kẹrinlá àbí òṣùpá ọjọ́ kẹ́ẹ̀dógún nígbà tí òṣùpá bá ti jáde dáradára. Nítorí ní àsìkò náà, àwọn ìràwọ̀ náà ó jáde kéte kéte tí yín ò sì má rí wọn báyìí. Mo fẹ́ràn láti máa wò wọ́n ní alaalẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti sìnà rí dára dára. Ìgbà mí wà tí a bá ń lọ sí ibi kan, ọ̀nà ó dàrú mọ́ mi lójú. Mi ò ní mọ ibi tí màá gbà mọ́. A ṣẹ̀ tún wá bèrè ìtọ́kasọ́nà lọ́dọ̀ àwọn tó bá ń gbé irú àdúgbò bẹ́ẹ̀. Ìsìnà dára dára pọ̀ tí mo máa ń ṣe, pàápàá jùlọ nígbà tí mo bá kúrò ní ìlú mi àbí tí mo kúrò ní àdúgbò mi lọ sí àdúgbò mìíràn. Mo mọ̀ n sìnà dára dára ṣùgbọ́n àwọn èèyàn bẹ, òun náà ni wọ́n ṣe ìtọ́sọ́nà fún mi padà.

Mi ò lè sọ pé mo ti bínú rí nígbà tí mo wà nínú ọkọ̀. O, mo rántí bẹ́ẹ̀ni, mo máa ń bínú. Ọjọ́ kan wà tí èmi àti àwọn àbúrò mi tí à ń lọ nínú ọkọ̀. Àbúrò mi wá wu ìwà kan, ìwà náà wá bí mi ní inú gidi gan. Díẹ̀ ló kù kí n gbá ní etí. Tí ó bá sọláá àwọn ẹ̀gbọ́n wa tó wà nínú ọkọ̀ náà, ni kí n fi sílẹ̀. Ni ò jẹ́ kí n nà ní ọjọ́ náà. Mo ti bínú nínú ọkọ̀ rí.

Àwọn ẹlẹgbẹ́ ibi iṣẹ́ mi, bí mo ṣe máa ń bá wọn ṣe, mo máa ń bá wọn ṣe pẹ̀lú sùúrù torí ọ̀pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni lé tí ẹni kálùkù wa ti jáde. Bi wọ́n ṣe to wọn ní ilé wọn ó yàtọ̀ sí wọ́n ṣe to èmi ní ilé, àìwá lo sùúrù pẹ̀lú wọn, ìjà ní gbogbo ìgbà láà mo ja. Torí eléyìí, mo máa ń bá wọn ṣe pẹ̀lú sùúrù.

Rárá o, mii kì í ṣiṣẹ́ ju wákàtí lọ. Iye wákàtí tí wọ́n bá fún mi, òun náà ni mò máa fi ń ṣe iṣẹ́. Ka kọ́kọ́ wò báyìí ná. Wákàtí agogo mẹ́jọ òun ní mo gbudọ̀ wọ iṣẹ́ lójúmọ́, mo sì gbudọ̀ kúrò ní wákàtí agogo méjì. Ohun tó bá ti ń ju wákàtí agogo méjì lọ, ó ti ń kọjá iṣẹ́ nù. Bóyá mo yáa ní ìdádúró kan tàbí ìkejì, ṣùgbọ́n mi ò kí ṣiṣẹ́ kọjá wákàtí iṣẹ́

Tí ọjọ́ bá ti ń rọ̀ ní ìgbà náà, a ti kúrò ní ibi iṣẹ́. O ní ibi tí èmi àti àwọn ọ̀rẹ́ mi táa ti máa ń pàdé láti fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé àti tá ń kálùkù sì máa ń kọ́ ẹ̀kọ́ kan tàbí kejì níbi ọ̀rọ̀ náà. So ní bí ó tó bá ti ń tó bí ọwọ́ ìrọ̀lẹ́, ibẹ̀ ni gbogbo wa ó jókòó sí táti máa sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa. Láti kékeré mi, òun ni mò tí máa ń gun kẹ̀kẹ́. Ọ̀rẹ́ mi kan wà ní gbogbo ìgbà tí mo wà níbí, ọmọ ọdún méjìlá. Ọ̀rẹ́ mi kan wà ládùúgbò tó ní kẹ̀kẹ́, ọ̀dọ́ rẹ̀ la máa ń lọ ni mo ti kọ́ kẹ̀kẹ́ gun. Òun ló sì kọ́ mi bó ṣe ń gun kẹ̀kẹ́. Dí ìwò yìí, tí n bá gbá kẹ̀kẹ́ mú, mo lè gun kẹ̀kẹ́ gan tí kẹ̀kẹ́ gan ò mọ̀ pé mò ń gun òun.

Mo máa ń mu omi gan o. Omi tí mo máa ń mu ní ojoojúmọ́, nígbà mí ò lé tó lítà mẹ́ta àbí ká sọ pé lítà méjì. Àárín lítà méjì sí lítà mẹ́ta ni omi tí mo máa ń mu ní ojoojúmọ́ wà. Irú omi tí mo sì máa ń mu, èmi ò kí ra omi mu. Omi tí wọ́n bá pọn sílé, ta pọn láti odò àbí elèyi ta pọn láti inú kànga, òun ni mo fẹ́ràn láti máa mu.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, pàápàá jùlọ tí mo bá ń lọ sí ibi tí mo ti dé rí, bóyá ẹ̀ẹ̀kan àbẹ́ẹ̀ méjì ni mo ti dé bẹ̀rẹ̀ rí. Tí mo bá rí pé ọ̀nà dàrú mọ́ mi lójú, mà á dúró, mà sì bèrè lọ́wọ́ àwọn ará àdúgbò, àwọn ni wọ́n á ṣe ìtọ́sọ́nà fún mi lọ sí ibi tí mò ń lọ. Tí mo bá tún lọ sí ibi tí mi ò dé rí náà, mo máa ń bèrè ọ̀nà. Torí Yorùbá ló ní "Àbéèrè ọ̀nà kò i kí sìnáà".